Mo máa ń ṣe àyẹ̀wò email mi ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́. Lójojúmọ́ mo ṣe máa ń yẹ̀ ẹ́ wò nìyẹn. Nítorí pé òrékóòré ni email máa ń wọ inú fóònù mi. Tí n bá dé yẹ ẹ́ wò bẹ́ẹ̀ yẹn, àwọn ohun tó bá ṣe pàtàkì tó nídi pé kí n dáhùn tí mi ò bá tètè ṣe mi ò ní le dáhùn ní àsìkò. Nítorí náà mo máa ń yẹ email mi wò ní ẹ̀ẹ̀mẹta lójoojúmọ́. Àárọ̀ tí n bá ti jí, tí bá ti ṣe gbogbo ǹkan tó yẹ kí n ṣe máa wò ó. Lọ́sàn tí n bá ti ń bá iṣẹ́ lọ, mo kan le lo ìṣẹ́jú márùn-ún kí n tun fi wò ó. Then tí ilẹ̀ bá ti ṣú lálẹ́ náà kí n tó sùn màá tún yẹ̀ ẹ́ wò. Mo ṣe máa ń wo email mi nìyẹn.

Ibi iṣẹ́ mi kò jìnnà rá rà sinibi tí mò ń gbé. Ẹsẹ̀ ni màá fi n rìn lọ sí ibi iṣẹ́. Bí ìṣẹ́jú márùn-ún péré ló máa ń gbá mi láti rìn dé ibi iṣẹ́ mi. Nítorí náà mo mọ bi n se màá ń wo asìkò tó kúrò nílé. Nítorí pé ibi tí mò ti ṣiṣẹ́ ó súmọ́ ilé mi gan-an. Kò de kí n gbá mi láyé á rá rà, kí n gbá mi lásìkò á rá rà láti rìn dé ibi iṣẹ́

Tí mo bá jí lówurọ̀, nǹkan tí màá ń kọ́ṣẹ́ ni, màá kírun, màá ṣàdúrà, màá dúpẹ́ fún Ọlọ́run pé ó ṣe ò tí mo jí láyo àtàlàáfíà. Lẹ́yìn náà, mo máa lọ fọ ẹnu mi pẹ̀lú búrọ̀ṣì. Tí bá ti fọnu tán, màá wá ṣe green tea, ìyẹn ni màá mu. Lẹ́yìn tí n bà wa mu tea yẹn tán, màá wá jókòó, màá ronú nǹkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ náà. Bóyá mo fẹ́ ṣeré ni o, bóyá iṣẹ́ wà tí mo fẹ́ ṣe ni o, ohun kan tó bá yẹ kí n ṣe, gbogbo ẹ̀ ni màá ṣe ní ọjọ́ náà. Bí mo ṣe máa ń ṣe ọjọ́ mi nìyẹn, bí mo ṣe máa ń ṣe ara mi lárárọ̀ nìyẹn, ojoòjùmọ́.

Mo fẹ́ràn láti máa wo eré bọ́ọ̀lù-ẹbẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ gbogbo àkígbàbá tí bá fẹ́ sinmi àbí tí bá fẹ́ ṣe fàájì, òun ni màá ń wò tí màá fi ṣara ní òde. Màá ma wo eré bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀

Mo máa ń lo ọ̀pá ìfàmúra tí bá fẹ́ mu ohun mímu, mo máa ń lo ó dáadáa, àmọ́ gbogbo ìgbà ko ni mo mà ń lo. Tí ó bá jẹ́ pé nǹkan tó bá wà nínú ìgò ni, mi ò kì í lòó, àmọ́ tí ó bá jẹ́ ǹnkan tó wà nínú pílásítìkì ni, mo máa ń lòó. Nítorí pé mo kàá ní pé tí ẹyan bá mú ǹnkan directly láti inú pílásítìkì pé kò da, tí ẹni bá mú lóòrèkóòrè, pé kò da fára, tí ó máa ń fa àìsàn. Nítorí náà gbogbo ìgbà tí bá fẹ́ mu anything tó bá wà nínú pílásítìkì, mo máa ń lo ọ̀pá ìfàmúra, àmọ́ tí ó bá jẹ́ inú ìgò ni, mi ò kí ń lo ọ̀pá ìfàmúra.

Ìyẹn ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Mo fẹ́ràn láti máa mu omi púpọ̀ nítorí pé ómu daà fún ara. Omi dà gan-an ni fún ara. Ẹni tó bá mu omi lóore kóòré kò ní máa ní àìsàn bí ẹni tí ò bá kí n mu omi lóore kóòré. Omi má ń, ó máa ń ti gbogbo nǹkan tí ó bá dà kúrò lára, ó máa ń ti dànù. Omi sì jẹ́ kí ara máa dán. Tí eeyan bá n mu omi dáadáa nígbà tó yẹ kó mú, tí omi ò bá pọ̀ tó lára, ó máa ń fa àìsàn, o de máa ń fa kí ito máa pọ́n. Ìyen ni ará fi n sọ fún wa pé tí ito ba ti ń pọ́n pé omi tí eeyan n mu kò tó, ki eeyan mu omi sí.

Rárá o, mi ò ní ẹran ọlọ́gbọ́n nílé mi o. Mi ò, ò nílò ẹ fún ǹkan kan, torí náà mi ò ní lé lé mi. Ǹkan tí èèyàn bá kín lo, èèyàn kì í fi sílé. Mi ò lò ó rí fún ǹkan kan. Kò dẹ́ṣìn ǹkan tí mo fẹ́ fi ṣe, torí náà mi ò ní nilé e mi rárá ni.

À mó fẹ́ràn kí n kọrin dáadáa. Mo fẹ́ràn kí n máa kọrin àmọ́ ohun mi ò dùn. Àmọ́ mo fẹ́ràn láti máa kọrin. Ẹ̀mi fúnra mí mọ̀ pé ohun mi kò dùn un gbọ́, torí mi ò kí ń ṣ'olórin. Àmọ́ mo máa ń fẹ́ràn tí máa ń kọrin nínú balùwẹ̀ tí bá ń wẹ̀ lọ́wọ́ àbí tí màá ń ṣe iṣẹ́ ilé, àbí tí màá ń rìn. Mo fẹ́ràn kí máa kọrin àmọ́ emi fúnra mí mọ̀ pé ohun mi kò dùn. Ti n bá dẹ́ ni kí n máa kọrin mi ò ní tà.

Ojú mi dára lọ́pọ̀lọpọ̀. Ojú mi dára, torí mo máa ń rí nǹkan tó bá jìnnà. Mo máa ń rí dáadáa, nǹkan tó bá súnmo naa mo máa ń rí dáadáa, nǹkan tó bá súnmọ́ náà mo máa ń rí dáadáa. Ojú mi dára nítorí pé mo máa ń jẹ èso tó ń pe ní carrot, mo dẹ̀ si máa ń jẹ irú. Irú jẹ́ ọ̀kan lára oúnjẹ tí ó je pé ó máa ń jẹ́ kí ojú dá ṣá ká, kí ojú dà mọ́rán. Irú wà lára wọn. Nítorí náà ojú mi dá ṣá ká, ojú mi dà mọ́rán, ojú mi de wà okay.

À, mo fẹ́ran ẹran adìẹ lórí pizza mi. Ǹkan tí mo fẹ́ran jù náà ní ẹ. Àmọ́ nígbà mi, mo máa ń fẹ́ran pepperoni, àbí kí n fẹ́ran pineapple, àbí àwọn filéfọ tó bá kù. Àmọ́ èmi fúnra mi láti inú ọkàn mi, ẹran adiẹ àbí ẹran màlú, beef, òun ni mo fẹ́ran filéfo yẹn mo fẹ́ran lórí pissa mi kí mà jẹ. Òun ni mo gbádùn jù láti máa jẹ. Òun dẹ̀ ní tí máa jẹ lóòrèkóòrè, tó jẹ pé ó dùn, ó sì bá mi lára mu.

Rárá, mi ò wọ gíláàsì torí pé ojú mi dá ṣááká, ojú mi dámọ̀ran, mi ò sì nílò láti wọ gíláàsì. Nítorí pé mo máa ń jẹ irú, mo de sì máa ń jẹ kárọ̀otì dáadáa. Mi ò ní wọ-- àmọ́ mi ní àwọn ọ̀rẹ́ púpọ̀ ṣe ó máa ń wọ gíláàsì. Àwọn mi, wọn ba n lé ni, hereditary ni. Àwọn mi dẹ́kẹ́ rẹ́, afọwọ́fà ni. Nítorí bí wọ́n ṣe ń lò gbèsi ayé wọn, àwọn kan tan ń jẹ, nǹkan tan ń mun tí kò bá wọ́n lára mu ló fà. Òníkaluku ló mọ̀ nǹkan tó fà. Àmọ́ èmi ń tẹ mi ò, mi ò wọ gíláàsì ri.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Wọ́n ní nǹkan tó ń pè ní hard copy àti soft copy. Èyí tó jẹ́ hard copy yẹn ni èyí tí mo lè rí pẹ̀lú ojú mi, tí mo lè mú dá ní, tó jẹ́ paper. Mo máa ń tọ́jú ẹ̀ dáadáa. Àmọ́ èyí tó jẹ́ soft copy náà, mo máa ń tọ́jú ẹ̀ sórí cloud storage. Máa ń tọ́jú awọn ina tó jẹ́ pé ìgbà kíìgbà, ibikíbi tí màá wà tí mo bá nílò ẹ, mo mọ pé mo ṣe máa gbìrí láti lò ó. Nítorí ó ṣe pàtàkì kí eeyan máa tọ́jú fáìlì rẹ, torí a mọ ìgbà tí nkankan lè ṣẹlẹ̀ tí a máa nílò ẹ̀ ní ibikíbi tí eeyan bá wà.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn. Àmọ́ tí bá máa ní ẹranko ọ̀sìn, ajá ni máa ní. Nítorí pé ajá jẹ́ ẹranko kan tí ó ṣe é gbọ́kàn lé, toje pé tóri è ni won fi máa ń pè ní man's best friend. Ọje ẹranko kan tó jẹ pé tó bá ń tọ́jú ẹ̀ dáadáa kò ní dá eeyan láyéláyé. Mií de fẹ́ràn ajá gan, àmọ́ mi ò tíì ní ajá báyìí. Àmọ́ lọ́jọ́ iwájú mo ní plans láti ní ajá tí màá máa sin.

Aṣọ tí mo fẹ́ràn láti wọ ò ní púpọ̀ láti ṣe pẹ̀lú bí weather ṣe rí. Ìyẹn ló máa ń fa aṣọ tí n bá máa wọ. Tí ó bá jẹ pé ìgbà tí weather gbóná, aṣọ tó bá fẹ́lẹ́ ni máa ń wọ̀, àmọ́ tó bá jẹ́ asikò otútù, to jẹ pé gbogbo everywhere tútù, aṣọ tó bá thick òun ni máa ń wọ̀. Àmọ́ ní gbogbo ẹ jùlọ, mo fẹ́ràn aṣọ dúdú, black color ni mo fẹ́ràn láti máa wọ̀ jù.

Rárá o, mi ò ní ọkọ̀ tọ̀dọ̀ mi fúnra mi. Àmọ́ mo ní ọkọ̀ tí mo lè wà tí bá ní ibi tí mo fẹ́ lọ tó, tó nílò ọkọ̀. Àmọ́ fún emi fúnra mi, mi ò tíì ní ọkọ̀ tèmi lọ́wọ́ báyìí. Lọ láìpẹ́ láì jìnnà, màá ra ọkọ̀ tọ̀dọ̀ mi náà. Irú ọkọ̀ tí màá ń lò Toyota ni. Irú ẹ náà ni wù mí láti rà. Nítorí pé ó, ó, ó, ó, páàtì ẹ̀ ó pọ̀ láti tètè rí ju àwọn ìyóku ó lọ. Tó bá bàjẹ́, ó máa ṣe tètè túnsẹ pẹ̀lú owó tí kò pọ̀ jù. Ó wà easily maintained. Nítorí ẹ ni mo sì fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà, màá rìn ní àlàáfíà, mo dè máa ń rìn dáadáa. Írìn jẹ́ ara ǹkan tó máa jẹ́ kí èèyàn wà ní àlàáfíà pẹ̀lú ara rẹ̀. Ẹni tó bá ń rìn dáadáa lóòrèkóòrè kò kí ń ní sickness púpọ̀ bí ẹni tí ò bá kí ń rìn. Ẹni tó bá kọ jokó sójú kan, tí ò kìí rìn káàkiri, tí ò kí ń dára yá. Tí èyán bá ń rìn dáadáa, ọ máa làágún. Agun yẹn dè ṣe pàtàkì kí èyán máa làágún lojoojúmọ̀. Mo máa ń rìn dáadáa.

Ah! Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Nitoripe imole irole, o rewa gidi gan ni pelu awon eye to ma ma fo loke. Àti gbogbo ẹ̀pàpọ̀ ó máa ń jẹ́ kó rẹwà gan. Mo fẹ́ràn láti máa wo ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ dáadáa torí pé o máa ń rọ́yàn lẹ́ti pé kò sí bí ọjọ́ ṣe máa yi burú tó ilẹ̀ máa ṣú. Kò sí bí ọjo náà ṣe máa yi burú tó, bo se máa gun tó ti, bo se máa wà stressful tó àbí tó máa fẹ́ pín ni lẹ́mi tó ilẹ̀ máa ṣú. Tile ba de ti su, o tunmo si opportunity fun ojo mii lati tun try again.

Mi ò fẹ́ràn rárá, rárá, rárá, rárá. Mi ò fẹ́ràn oó rárá. Tí bá wà nínú oòrùn, gbogbo ara máa jámijẹ, gbogbo orí mi á máa gbóná, mi ò ní wà làlàáfiá, ara mi ò ní balẹ̀. Àmọ́ tí bá wà ní ibi tó tutù, ọkàn mi máa ń balẹ̀, mo má lè ronú pé nǹkan bá ẹ báyi, mi fẹ́ ṣe o. Bá ẹ báyi ni màá ṣe ṣe o. Àmọ́ tí bá wà nínú ooru, ara mi ò kí ń balẹ̀ rárá, rárá, rárá, rárá, rárá ni.

Tí gbá fẹ́ gbà òṣìṣẹ́ tuntun, ǹkan mẹ́ta ni máa ń wà. Otitọ́, òdodo àti ẹni tí ó máa ń ṣiṣẹ́ dáadáa, ẹni tí ò kí ń ṣọ̀lẹ. Nítorí pé ǹkan mẹ́ta ẹ ló ṣe pàtàkì. Ẹni tí ó bá ṣé otitọ́ kò ní gbé owó sálọ, ẹni tí ó bá ṣé òdodo kò ní gbé owó sálọ, ẹni tí ó bá nì ṣe iṣẹ́ dáadáa kò ní jẹ́ kí iṣẹ́ sú ẹ, ó máa jẹ́ kí èrè máa wọlé dáadáa. Ǹkan mẹ́ta ẹni máa ń wà nínú òṣìṣẹ́ tí wọ́n bá fẹ́ gbọ́ òṣìṣẹ́ tuntun kankan.

Mi máa ń gé eekana mi lóòrèkóòrè, mi ò mọ̀ bi won ṣe ń tọ́jú èekana kó gùn. Mo ti gbìyànjú lóòrèkóòrè láti tọ́jú èkóná mi kó gùn àmọ́ màá kan jì, màá rí pé mo ti fi eyín mi, mo ti fi jẹ ẹ́. Míi kí n mò igbà tí màá ń ṣe, màá kan rí pé mo ti ṣe ni. Nítorí ẹ mi kì í tọ́jú èekaná rárárárá, torí kò bá mi lára mu. Mo máa ń jẹ èekaná mi gbẹ̀yìn ni.